Tí mo bá fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́, mo máa ń wo irú ìrànlọ́wọ́ wo ni won nílò àti pé kí ni ó fà á tí wọ́n fi nílò ìrànlọ́wọ́ yẹn. Then mo máa ń wò pé òkay, tí mo bá ràn wọ́n lọ́wọ́ níìsín, kí ni báwo ló ṣe máa jẹ́ lẹ́yìn ìrànlọ́wọ́ yẹn. Ṣé wọ́n tún máa máa nílò ìrànlọ́wọ́ mi ni àbi ọ̀ ti tàn náà?

Bẹ́ẹ̀ni mo ní àgbàlá òjò, mo ní àgbàlá òjò tí mo fi máa ń gbe omi tí òjò bá ń rọ̀. Ìdí ni pé e tí òjò bá ń rọ̀ yẹn, tí èèyàn ò bá ní kíní tí èèyàn fi máa ń gbe omi yẹn, èèyàn lè má rí òjò yẹn gbe dáadáa. So, mo ní àgbàlá òjò.